Wákàtí mélòó ni o máa ń wo ojú ibòjú lọ́jọ́júmọ́? Lẹ́ẹ̀kan ni mo máa ń wo ojú ibòjú, kì í ṣe ojoojúmọ́ tí mi o bá ní ǹkan ṣe pà-

Báwo ni ìgbéyàwó tó kẹ́rùn ìṣeré, ìgbéyàwó tí mo kẹ́yin seri, ọ̀un ní ìgbéyàwó tí a lọ sí ìpínlẹ̀ Oyo láti ò je ìgbéyàwó to larinrin.

Sọ fún wa nípa ilé àtijọ́ tí o ti rí. Ọ̀pọ̀lọpọ̀ ilé àtijọ́ ló wà ní ìpínlẹ̀ Èkó, ní agbègbè tí mò ń gbé. Àwọn ilé àtijọ́ kan wà t'ọ́n ti kọ́ tipẹ́tipẹ́ tó ti ń lọ bíi, kí orílẹ̀-èdè Nàìjíríà tó gbòmìnira.

Sọ fún wa nípa afárá, ọ̀nà tàbí ilé tí gbogbo ènìyàn mọ̀ níbí. Afárá tí gbogbo ènìyàn mọ̀ ní agbègbè mi òun ni. Afárá tí ó wà ní ẹ́sítétì Alapẹ tí gbogbo wa máa ń gbà kọjá.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun máa ń jáde ní gbogbo ọjọ́ ajé àti ọjọ́ àbámẹ́ta ní agbègbè tí à wa. Ọjà tuntun sì máa ń jáde lẹ́ẹ̀kọ̀kan ní ọjọ́ Friday.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọkùnrin. Emi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi a máa ń pín owó wa ní ọ̀nà tí ó dára. A sin pín owó wa ní ogbo ìgbà tí a bá jọ ṣe iṣẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ owó tí ó yẹ kí a pín kí ó yàtọ̀ sí ara wọn, a máa ń pín----

Ṣé o ti ṣe iṣẹ́ òfin dáadáa? Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òfe ni mo ti ṣe rí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n wà ní àyíká mi tí a sì ti jọ̀yè.

Kí ni ò ń ṣe nígbà tí àlejò bá dé? Tí a bá ní àlejò, tọ́n bá jẹ àlejò ton wá kí wá ni dáná oúnjẹ, ṣé màá kí wọn káàbọ̀? Máa pàtàkì won, tó bá sì jẹ́ àlejò tí.

Sọ fún wa nípa oúnjẹ tí o rántí fún ìgbà pípẹ́. Oúnjẹ tí mo rán ti fún ìgbà pípẹ́ jẹ́ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ sí. Mo ti jẹẹ́ fún ìgbà pípẹ́, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ si.

Sọ fún wa nípa àwòrán àti fídíò àjọyọ̀. Fídíò àjọyọ̀ ti ìgbéyàwó mi ò jẹ èyí tí mo nifẹ sí, wọ́n nígbà ta ke nígbà yẹn àwọn planned dry ki ti jáde nígbà yẹn.

Ṣàlàyé bí o ṣe to ohun kékeré ṣe nílé. Ohun kékeré tó bá wà nílé ni mo máa ń túnṣe, ni pé gbogbo e wà nle---. So mo fẹ́ràn láti tún gbogbo ǹkan tó wà nínú ílẹ̀ láti tún ṣe ní ọ̀nà tí ó bá dára.

Ṣàlàyé bí o ṣe ń tún ohun tí o mọ bàjẹ́ ṣe. Hm ti mo bá rí ohun tó bàjẹ́, màá gbìyànjú wípé mo tún ṣe ní ọ̀nà tí ó dára tí ó sì ní pa ẹni kankan lára yálà nínú ilé mi.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà rẹ? Tí oníbàárà mi bá ní àwọn ń bọ̀, màá ti gbaradì láti bá wọn pàdé àti láti ṣe gbogbo nǹkan tí mo mọ̀ wípé kò fẹ́ fún wọn, màá lè ṣeé fún wọn.

Sọ fún wa nípa dídí irun. Irun dídí ní èdè àdúláwọ̀, ó jẹ́ ohun tí ó dára pàápàá jùlọ. Dídì aládìmọ́lẹ̀ ó jẹ́ ohun tí mo fẹ́ràn ju dídì ẹlẹ́gbẹ̀kù, àwọn irun tí awà elede Yorùbá ti a máa ń dì ní.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé mo rántí pé a máa ń lọ sódò, a máa ń lọ wẹ̀, tí a bá wá wẹ wẹ wẹ wẹ wẹ ìbà tó bá yẹ ká kúrò nínú omi takọ̀ tá a kúrò níbẹ̀, àwọn ọlọ́pàá máa wá dé wa kó wa lọ sínú káńtà, a máa sábọ̀ tà.

Ibo àti ìgbà wo ni o ti ní ìdákẹ́jẹ́ jù? Hmm, nínú ilé mi, mo máa ní ìdákẹ́jẹ́. Pápá jù lọ ní ilé ìjọsìn mo máa ní àkókò ìdákẹ́jẹ́.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo máa ń jẹ ẹran, mo tiẹ̀ nífẹ̀ẹ́ sí bá ti máa jẹ ẹran, ṣùgbọ́n kò sí ẹran mélòó ní gbogbo ìgbà. Nígbà mìíràn mò lè má jẹẹ́.

Báwo ni o ṣe ń kí ẹni tí o bá pàdé lójú ọ̀nà? Mo máa ti n ba pàdé ènìyàn lójú ọ̀nà, màá kí wọn pẹ̀lú ìrelẹ́, bóyá lọ́wọ́ àárọ̀, ọ̀sán, tàbí àṣálẹ́. Gbo àwọn wákàtí ló nígbà atí bí a ṣe ń kí ẹniyan.

Kíni oun mú inú rẹ dùn kódà ní ọjọ tí kò dára. Orin, orin jẹ́ ohun tó máa ń mú inú mi dùn ní gbogbo ìgbà. Bóyá ìgbà tí nǹkan dán mọnran àbí ìgbà tí nǹkan ò dán mọnran.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Hmm mi fẹ́ràn láti má lọ sí ilé oúnjẹ láti lọ jẹun torí mo fẹ́ràn láti ma jẹ́ oúnjẹ tí mo bá ṣe. Àti tóbi oṣù mẹ́fà o.

Kí ni ò ń sọ nígbà tí o bá fẹ́ lu ẹti kan nínú? Hmm, mi ò kúkú nu ẹnikẹ́ni, tí n bá sì ń ṣe iṣẹ́ mi, mo máa ń ṣe ẹ́, mo máa ti bẹ́ẹ̀ sọ eyì tọ́ je òótọ́ àti òdodo kí n ti ẹ̀ tọ ó.

Ṣé ó rọrùn fún ọ láti dári àwọn---. Ó jẹ́ ohun tí ó rọrùn fún mi láti dáríji àwọn--, torí mi kì í ṣe ẹ̀dá ènìyàn tó máa ń gbé nǹkan sí inú. Bo bá ṣe ń dùn mí ni mo se máa sọ, ní kárakára tí gbé jáde láti jẹ kó wa.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Mi ò kí ń wọ ìbọwọ́, màá ń fi ọwọ́ mi ṣe gbogbo ohun tí mo bá ṣe. Tì bá sì ṣe ṣetán máa fọ ọwọ́ mi, ṣàbí kí n tó ṣe àwọn nkan mí lọ bo tí ó ṣẹ. Ṣì má ṣe fọ ọwọ́ mi kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́.

Sọ fún wa nípa ṣíṣe ìkòkò amọ̀. Mo mọ èlò táa máa fi ń ṣe ìkòkò tí a bá ti yan amọ̀ yìí tán, a máa wá gbé síbi tí òjò ò ti ní paá tó ti máa gbẹ tó bá ti wá gbẹ, áá wá di.

Sọ fún wa nípa oúnjẹ ojú ọ̀nà tí o fẹ́ràn. Tí n bá rìn ìrìn àjò, àbí mò ń jáde, oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ni sùko. Mo fẹ́ràn láti máa jẹ bíi ọsán ọ̀gẹ̀dẹ̀ tí máa jẹ lójú ọ̀nà, bíi mí kí n jẹ jẹ ìka.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn ju? Mo fẹ́ràn oṣù December torí o jẹ́ oṣù tí a máa ń ṣe ọdún kérésìmesì, oṣù tí a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ, tí a máa dáná, tí a máa rí àwọn ènìyàn rere tipẹ́ tipẹ́.

Ṣé wi-fi rẹ yàrá tó? Wi-fi mi ó ń yárà, ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ yára tó. O n fẹ eléyìí tí o yara dáadáa tí o ma ṣiṣẹ dáadáa, ìgbà míràn tí network o tun da, o ma n sun kẹrẹ.